Àkókò ọdún tí mo fẹ́ràn jù ní ìgbà Kérésìmesì. Ó máa ń jẹ́ àkókò tí ojú ọjọ́ máa ń yí padà. Nígbà mi ojú ọjọ́ máa ń yí padà bí ẹni pé, bí ẹni pé ojú ọjọ́ àkókò náà wà fún ìgbà tí a bá ń ṣe ayẹyẹ Kérésìmesì ni.

Àwọn tó wà nínú àpò owó mi ni káàdì ìdánimọ̀ mi àti ìwé tó ń ṣàfihàn àkọọ́lẹ̀ àwọn tí mo rà àti àwọn àwòrán pélébé tí à ń pè ní fótò stáàtì. Àwọn ni mo kó, àwọn ni mò ń kó sínú àpò owó.

Bẹ́ẹ̀ni, mo gbagbo pé mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, nítorí pé mi ò fẹ́ láti máa sọ̀rọ̀. Nígbà tí mo bá ń jẹun, àfi tí ó bá pọ̀n dandan fún mi láti sọ̀rọ̀ ní àkókò náà. Nítorí pé mo mọ̀ wípé nígbà tí ń bá ń jẹun tí ń bá ń sọ̀rọ̀, ata lè sápá mi lórí tó dẹ̀ jẹ ohun tí ò dára.

Rárá o, mi ò ní káàdì iṣẹ́ nítorí pé èmi ni ọ̀gá ara mi ṣùgbọ́n mo mọ̀ wípé ìgbàkígbà tí mo bá nílò rẹ̀, mo lè, mo lè lọ ṣe kí n lè ní dání. Ijọba ò pọndandan fún àwọn tó bá jẹ́ ẹ tánní iṣẹ́ ara wọn láti ní káàdì.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Mo jẹ́ ìran tí ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé girama. Wọ́n a má pèmí ní orúkọ ìnagijẹ kan nítorí bí mo ṣe ń wu ìwà àti ohun tí mo ń sọ nígbàná. Ó jẹ́ orúkọ tó wù mí lórí ìgbàkígbà tí ń bá.

Mo fẹ́ran ẹ̀kọ́ nípa èdè gẹ̀ẹ́sì àti èdè Yorùbá nítorí wípé ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti fi ka ìwé tí ń ṣe àpèjúwe àwọn ọ̀rọ̀ gẹ̀ẹ́sì àti ọ̀rọ̀ oy.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Ilé gan-an ni ibi iṣẹ́ mi wà. Nítorí pé mo fẹ́ràn kí n ní òmìnira àti agbára lórí àkókò tí mo bá ń ṣiṣẹ́. Nítorí náà ó jẹ́ ohun idunnù fún mi láti máa ṣiṣẹ́ láti ilé.

Bẹ́ẹ̀ni mo máa ń rántí ààlà mi, bó ti e jẹ́ wí pé ó ní àwọn ààlà kọ̀ọ̀kan tí mi ò kì í rántí tán, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ààlà mi ni mo máa ń rántí torí pé ó máa ń dàbí ìgbà tí mo bá ń wo eré sinimá ni. Àwọn tó bá dẹ̀ ṣẹlẹ̀ nínú ààlà náà ó máa ń yé mi yékéyé.

Etí ìgbọ́ ọ̀tún mi ni mo máa ń lò, ṣùgbọ́n kò sí, kò sí etí ìgbọ́ kan tí mi ò nílò. Yálà bo jẹ́ etíìgbọ́ ti ọ̀tún tàbí etíìgbọ́ ti òsì. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo jẹ́ ẹni tí mo fẹ́ láti máa lo etí ìgbọ́ ti àpọ́n mi.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ma n ra nǹkan ní àdúgbò kejì nítorí pé mo jẹ́ ẹni tí kò fẹ́ láti máa ra nǹkan ní tòsí mi, bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n máa rìn sókè díẹ̀, bẹ́ẹ̀ni kí n ra oun níbi tí ọ̀pọ̀lọpọ̀ ò tí dá mi mọ̀.

A! Bẹ́ẹ̀ni o mo ti gun ọkọ̀ ojú omi rí o. Ó jẹ́ ìrírí a tí mi ò le gbàgbé ní ọjọ́ tí mo gùn. Nígbà náà ni a fẹ́ lọ ṣe, eh, a fẹ́ lọ ṣe ohun tí à ń pè ní, eh, ìfojú lóúnjẹ nígbà náà ní Badagry ní ìpínlẹ̀ Èkó.

Mo jẹ́ ẹni tí mo fẹ́ràn kí kí ètò má wà nínú ohun tí mò ń ṣe. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ mi ma ń bọ́ sí ọwọ́ àárọ̀. Mo jẹ́ ẹni tó máa n tètè tó fẹ́ràn láti má a tètè jí. Tí n bá ti ṣiṣẹ́ mi lọ́wọ́ àárọ̀, màá tún lọ ṣe àwọn ohun mìràn.

Mi ò lè sọ wípé ó ní àṣà kan pàtó tí à ń ṣe láti ìgbà tí a ti fi ayé wa fún Kristi. Bẹ́ẹ̀ ni, torí pé mo wá láti ẹbí tí wọ́n gba Jésù ní olúwa àti olùgbàlà wọn tí a ní, bẹ́ẹ̀ni, ẹ̀sìn ìgbàgbọ́ ni àwa ń ṣe. Nítorí náà àwọn àṣà kan wà tí a kò ṣe alágbà ṣe agbátẹrù rẹ̀ mọ́

A, oúnjẹ tí mo fẹ́ràn jù, ẹ̀wà ni mo fẹ́ràn jù. Ó jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ láti máa jẹ àti láti máa sè. Nígbà tí mo bá ń ṣà ewà, o jẹ́ ohun tí ó máa ń dàbí ìgbà tí mò ń ṣe eré ìdárayá. Ìgbà náà mo tún lè máa ṣe àwọn ohun mìíràn, ẹ́, ìjíròrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbà mìíràn, mo ti gbọ́ nípa àwọn ọṣẹ bí dettol tí wọ́n fi ń fọ ilé ìgbọ̀nsẹ̀ tàbí ilé ìwẹ̀, ṣùgbọ́n ọṣẹ tí mo bá fi ń wẹ̀ ni mo fi ń fọ ọwọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn ìgbà tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀ tán.

A! Mo fẹ́ràn ìbéèrè yìí. Mo fẹ́ràn kí n máa rìn. Ìgbà mìíràn tí màá ti ń jáde yálà ní alẹ́ tàbí àárọ̀, pàápàá ní alẹ́, àwọn ero tuntun máa ń wá. Mo fẹ́ràn kí a máa ṣe àṣàrò, kí a máa jíròrò pẹ̀lú ara mi nínú ọkan mi. Àwọn tí mò ń ṣe, àwọn tí mo fẹ́ dá, àwọn tí mo fẹ́ jẹ́ kó ṣe le.

Tí mo bá ti jí ní òwúrọ̀, mo máa n fẹ́ràn kí n má a ṣe àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run, kí n sì máa dúpẹ́ tàbí kí lówó Ọlọ́run, àti láti má a ṣe ìjẹwọ́ ẹni tí a ti sọ̀ mí dá nínú Kristi, àti ẹni tí Ọlọ́run jẹ́ nínú mi, àti àwọn àǹfààní tí ó fún mi láti ní.

Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán tí àkókò tàbí àyè bá ti wà fún ùn. Bẹ́ẹ̀ ni, kì í ṣe gbogbo ìgbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí, tí n bá ní àkókò láti sùn nígbà tí mo ti ṣàwọn tí mo fẹ́ ṣe tán tàbí mo mọ̀ pé mo nílò láti rẹjú tàbí láti na ara lẹ̀ kí ara mi tún lè jí pépé si, mo lè fi ọ̀run rajú ní àkókò.

Kí n tó sùn mo man wo mo máa ń wo àpò ìfìwéránṣẹ́ mi ti ayélujára tí a mọ̀ sí ímeèlì. Bóyá mo ní àwọn àtẹ̀jíṣẹ́ ìwé ìfiránṣẹ́ tí wọ́n ti fi ránṣẹ́ sí mi tàbí àwọn iṣẹ́ tí mo ní láti ṣe kí n tó lọ.

Ahn, mo fẹ́ràn ìbọsẹ̀ dúdú torí pé àwọ̀ dúdú jẹ́ àwọ̀ tí, tí mo fẹ́ràn sí nínú gbogbo àwọ̀. Lẹ́yìn àwọ̀ funfun, àwọ̀ dúdú àti àwọn àwọ̀ míràn tí wọ́n kì pariwo tàbí common tàbí, tàbí àwọn tí.

Mo fẹ́ran àkókò ẹ̀rùn, mo jẹ́ ẹni tí kò, kò fẹ́ kí ìdọ̀tí máa ta sí aṣọ mi tàbí àwọn tí mo bá ń lo, aṣọ mi tàbí bàtà mi. Mo fẹ́ran àkókò ẹ̀rùn torí pé kì í saábà sí oru ní ìgbà náà àti wípé tí ń bá wọ aṣọ kì í saábà tètè dọ̀tí.

Ìmọ̀ nípa ìmọ̀ nípa AI torí pé ó jẹ́ ìmọ̀ tuntun tí ó ń jẹ́ kí àwọn iṣẹ́ tí èèyàn bá ṣe kó máa yára àti pé ó jẹ́ ìmọ̀ tí ó lè jẹ́ kí èèyàn tètè rí èsì nínú àwọn tí ó yàn láàyò.

Mo jẹ́ ẹni tí kò fẹ́ràn àti máa ṣe ìdúnàdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé kí n tó kúrò nílé, kí n tó rà nǹkan tí mo fẹ́ rà ni mo ti máa ń ṣe, ẹ́, àyẹ̀wò nípa ohun tí mo fẹ́ rà àti oye tí wọ́n ń tà á mọ́. Nítorí náà mi ò kí ń ní láti máa dúnádúrà torí pé mo ti máa ń ṣe ipèsè sílẹ̀ fún ohun tí mo bá fẹ́ rà kí n tó rà á.

Bẹ́ẹ̀ni, mo ti gún alùpùpù rí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Yálà tí mo bá ń lọ sí ìrìnàjò, tí mo bá ń lọ sí ọjà, tí mo bá fẹ́ lọ rí èèyàn tàbí tí mo bá ń padà wá sí ilé. Alùpùpù jẹ́ ọ̀kan lára ọ̀nà láti mú kí ìrìnàjò mi yá àti kí ohun tí mo fẹ́ ṣe kó yá.

Ní ìgbà mìíràn, omi tí mo máa ń mu lójoojúmọ́ máa ń tó ìgò méjì. Nítorí pé mo mọ̀ wípé mímu omi ṣe ìfọ̀mọ́ ara, ó tún máa ń jẹ́ kí ọ̀nàfun mi kó ṣí. Ìgbà mìíràn nígbà tí mo bá fẹ́ jẹun, mo máa ń mu omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí n tó bẹ̀rẹ̀ sí jẹun àti lẹ́yi ígbà tí mo ti jẹun tán.

Mo jẹ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ṣètò ìṣúná dáradára. Tí mo bá ti gba owó iṣẹ́ mi, tí mo bá nílò láti ya apá apá kan sọ́tọ̀ lára owó tí mo gbà fún iṣẹ́ tí mo fẹ́ ṣe tàbí fún oun tí mo fẹ́ rà láti jẹ́ kí iṣẹ́ mi lọ dáadáa, mo máa ń ya owó náà sọ́tọ̀ kúrò lára owó tí mo fẹ́ ná fún ohun mìíràn.

Ó ti pẹ́ báyìí tí mo ti lo ẹ̀rọ ayárabíàṣà kẹ́yìn, ẹ́, ó ti tó bí ọdún mélòó kan. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe báyìí kò tíì fàyè gba a ẹ̀rọ ayárabíàṣà kíákíá. Ṣùgbọ́n láìpẹ́, mo máa ra ẹ̀rọ ayárabíàṣà tuntun nítorí pé iṣẹ́ mi ó ti ń fún mi ní ìrètí ìgbérúsi.

Lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ẹ̀rọ kọ̀m̀pútà kan tí mo ní, bó ti lè jẹ́ pé mo ti lo ẹ̀rọ kọ̀m̀pútà ìgbẹ́létanrì, ṣùgbọ́n báyìí ẹ̀rọ ayárabíàṣá ìfisọ̀wọ́ ni mò ń lò. Ṣùgbọ́n lọ́jọ́ iwájú, mo lero wípé irú iṣẹ́ tí mò ń ṣe yóò fàyè gba ẹ̀rọ kọ̀m̀pútà lílò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan, pàápàá tí ohun tí mo fẹ́ ṣe àtúnlo rẹ̀ tó bá jẹ́ ohun tí ó sì wúlò fún ohun mìíràn tí mo fẹ́ tàbí ohun tuntun tí mo fẹ́ ṣe. Mo rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ kí ohun tí mo bá fẹ́ ṣe kó ya kíákíá níwòn ìgbà tí mi kò nílò láti bẹ̀rẹ̀ láti.

Ó ti tó bí ọdún márùn-ún báyìí sẹ́yìn, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nípa ìná Kristì, a mú mi lára dá. Nígbà náà mo lọ nítorí pé àwọn ẹbí mi fẹ́ jẹ́ kí n lọ ṣùgbọ́n mo mọ̀ wípé láì lọ, ohun tó ń ṣe mí náà yóò fi mí sílẹ̀. Ṣùgbọ́n báyìí ara mi ti da dára dára.

Ìgba tí mo bá wà nínú ìlà ìgbà náà, ìgbà mìíràn mo lè máa ṣe àṣàrò ní ọkàn mi nípa àwọn tí mo fẹ́ ṣe tàbí àwọn, àwọn èrògbà rere tí mo ti ní. Tàbí ìn gbà mìíràn mo lè máa wo ẹ̀rọ ìléwọ́ mi kí n má ṣe àwọn iṣẹ́ kan tí mi ò ṣe kí n tó kúrò nílé tàbí kí n má tẹ̀síwájú láti ṣe àwọn iṣẹ́ tí mo mọ̀ pé mo lè ṣe níbi kíbi láìsí ìdádwọduo.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí pàápàá àgọ́, àgọ́ ti ilé ìjọsìn tí mò ń lọ tẹ́lẹ̀ tí wọ́n gbé kalẹ̀ fún ìpàdé tàbí ìpàgọ́ àwọn olùkọ́ ewé àti àwọn ọ̀dọ́ ní ilé ìjọsìn ní àwọn ọdún mẹ́, mélòó kan sẹ́yìn.

Tí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ náà tó bá jẹ́ ohun tó jẹ́, tó bá jẹ́ òtítọ́ tó ní àkọ́ọ́lẹ̀ tàbí ìrírí, tàbí tí àwọn tó ti ní ìrírí nípa ìgbàgbọ́ náà tí wọ́n bá sì wà tàbí tí àkọ́ọ́lẹ̀ wọn dáni lójú, mo lè gbàá gbọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́, ohun gbogbo ohunkóhun tí mo bá gbàgbọ́ ní láti ní ìfìdí múlẹ̀ nínú ọ̀rọ̀ bíbélì tí ṣe ọ̀rọ̀ Ọlọ́run.

Àá rárá, ríra oúnjẹ ní òpópónà kì í ṣe ohun tí mo fẹ́ràn sì, nítorí pé bí a ti tọ́ mi dàgbà, àwọn òbí mi fẹ́ràn láti máa se oúnjẹ nílé, èyí yìí ni ó sì ti jẹ́ ohun tí mo ti gbà gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Nítorí náà, mi ò kí ra oúnjẹ ní òpópónà.

Mi ò ní ọgbà báyìí níbi ti ilé tí mò ń gbé, ṣùgbọ́n mo ní èròǹgbà láti ní ọgbà yálà tí mo lè gbin ǹkan sí tàbí fún eré ìdárayá tí mo ti lè máa rìn lọ́rin bọ̀ fún à ìjíròrò tàbí mímú kí ara mi wà ní kókó jí pépé nípa ètò eré ìdárayá.

Bẹ́ẹ̀ ni, mo ti ní àǹfààní láti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èyí tí mo lè rántí jùlọ ni ìgbà tí mò ń kẹ́kọ̀ọ́ ní ìlú mìíràn tàbí ní ìpínlẹ̀ mìíràn ní orílẹ̀-èdè mi. Mo ní láti kúrò ní ìpínlẹ̀ tí mo wà taá bí mi sí lọ sí ìpínlẹ̀ mìíràn fún ìkẹ́kọ̀ọ́ mi.

Bẹ́ẹ̀ni nígbà kọ̀ọ̀kan ṣùgbọ́n mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa dókòwò káàkà káàkà kí ń máa fi owó pamọ́ ní èyí tí kì í mú èrè tó bẹ́ẹ̀ wá. Mo fẹ́ràn láti máa dókòwò torí mo mọ̀ pé pẹ̀lú ìdókòwò mi, èrè tí mo ń jẹ lórí rẹ̀ yóò dára jù igba tí mo kàn fi owó pamọ́ lásán lọ.

Rárá o, èmi ò kí ń wọ ohun ọ̀ṣọ́. Lati kékeré mi ni mi ò tí fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ nítorí pé mo gbàgbọ́ wípé mo dúró dáradára, mo dúró dédé bíi ọmọkùnrin. Mo gbàgbọ́ wípé mi ò ní láti lo ohun ọ̀ṣọ́ mìíràn ju a ìrí mi lọ nítorí náà mi ò kí ń lo ohun ọ̀ṣọ́ rárá.